Ọ̀nà tí mo máa ń gbà ṣe ìdúnadúrà ni wípé mo máa ń wo gbogbo nǹkan tí mo fẹ́ rà, mo sì máa ń wo iye tí ó tó kí n tó bẹ̀rẹ̀ sí ní ṣe ìnadúrà. Mo sì tún máa ń wo price comparison náà pẹ̀lú láti lè mọ iye ti nǹkan tí mo fẹ́ rà tó. Nígbà tí ó bá sì tó akókó àti ì dúnadúrà, mo máa ṣe eléyìí ní ọ̀nà tí yóò gbà mú inú àwa méjèèjì dùn. Un sàlàyé nípa èmi àti olùtajà. Nítorí pé ó ṣe pàtàkì láti sọ iye tí ọjà bá tó ju wípé kí a sọ iye tí ọjà náà tí kò bá òjùmu. Rárá, eléyìí sì le sokùnfa ìtàworó gan láàárín olùtajà àti olùrajà. Ìdí nìyí tí mo fi fẹ́ràn láti máa kọ́kọ́ fi ojú wo bí ọjà tí mo fẹ́ rà ti tó àti wípé mo máa ń gbìyànjú láti kọ́kọ́ wo iye tí àwọn nǹkan tí mo fẹ́ rà bá dé ní isọ̀ri isori ọ̀dọ̀ àwọn oníbárà kọ̀ọ̀kan. Eléyìí yóò sì fún mi ní òye nípa bí nǹkan tí mo fẹ́ rà náà ti tó. Ìdúnadúrà wa yóò sì le ja geerege láì mú ikùnsínú tàbí aṣọwá láàárín àwa méjèèjì.

Bẹ́ẹ̀ni, mo máa ń ka àwọn àdéhùn dáadáa, nítorí pé ó jẹ́ ọ̀kan pàtàkì láti mú èròńgbà ṣẹ. Nítorí pé bí ènìyàn bá ń ka àdéhùn dáadáa tí ó sì ń mú wọn lò, kò ní lè má sì gbọ́nmi sí omi ò tó láàárín, láàárín wa. Nítorí pé ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà kíka àdéhùn ṣe pàtàkì. Nítorí pé ó lè jẹ́ kí ènìyàn kí ó di ẹni iyì ní àwùjọ. Nígbà tí ènìyàn bá sì ka àdéhùn pẹ̀lú, tó sì tún mú àdéhùn náà ṣẹ, àwọn ènìyàn yóò máa rí ìlú ẹni bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí olùfọkàntán tí àwọn ènìyàn yóò sì ní ìgbàgbọ́ kíkún nínú rẹ̀. Ó sì tún ṣe pàtàkì fún wa pẹ̀lú láti máa bá àwọn ènìyàn ṣe àdéhùn tí a lè mú ṣẹ. Nítorí pé níwọ̀n ìgbà tí a bá ti ṣe àdéhùn pẹ̀lú àwọn ènìyàn tí a kò sì mú àwọn àdéhùn yìí ṣẹ, àwọn ènìyàn kò ní ìgbàgbọ́ nínú wa. Àwọn ènìyàn ti lè máa rò wípé a jẹ́ ẹni tí kò ṣee mú yangàn ní àwùjọ. Eléyìí ló sì ṣe pàtàkì fún wa láti máa mú àdéhùn ṣẹ ní gbogbo ìgbà. Nítorí náà mo máa ń ka àdéhùn dáadáa, mo sì mọ bí ó ti ṣe rí bí ènìyàn kò bá sì mú àwọn àdéhùn wọ̀nyí ṣẹ.

Bẹ́ẹ̀ni, mo máa ń wọ ohun ọ̀ṣọ́ dáadáa. Mo fẹ́ràn láti máa wọ ohun ọ̀ṣọ́ ní gbogbo ìgbà. Lóòótọ́, oore ọ̀fẹ́ àti àǹfàní lè má sì í nígbà tí mo bá ń lọ sí ibi iṣẹ́, ṣùgbọ́n lẹ́yìn tó mo bá ti ti ibi iṣẹ́ dé, mo fẹ́ràn láti máa wọ ohun ọ̀ṣọ́ lọ sí ibikíbi tí mo bá ń lọ. Yàtọ̀ sí wípé mò ń lọ sí òde afẹ́ tàbí lọ sí ìrìnàjò kékeré, ó sì lè jẹ́ ìrìnàjò tó gba ọjọ́ méjì, mo máa ń gbìyànjú láti múra dáadáa kí n sì dùn wò lójú fún àwọn ènìyàn. Nítorí náà ni mo sì fẹ́ràn láti máa wọ ohun ọ̀ṣọ́ dáadáa. Lóòótọ́, bí mo bá ń lọ sí ibi iṣẹ́, mo máa ń wọ gíláàsì ọrùn, mo sì máa ń lo ago ọwọ́ pẹ̀lú. Mo máa tún gbìyànjú láti lo ẹ̀gbà ọwọ́ kékeré tí kò ní tóbi jù rárá. Ṣùgbọ́n tí ó bá ṣe tí wípé mò ń lọ sí òde ìgbafẹ́, mo máa ń gbìyànjú láti wọ ṣéènì ọrùn, mo sì máa ń wọ ṣéènì títọ́wọ́ pẹ̀lú ìyẹn ẹ̀gbà ọwọ́. Mo tún máa ń lo gíláàsì ọrùn náà kí ìmúra mi kí ó lè bójú mu dáadáa. Àwọn ènìyàn sì máa ń rí mi gẹ́gẹ́ bí ẹni tí ó ń múra dáadáa tí ó sì ń wọ àwọn nǹkan tí ó bá gbà mú. Lílo ohun ẹ̀sọ́ sára máa mú wa kí á rẹwà dáadáa kí a sì dùn wò lójú. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tilẹ̀ máa ń fẹ́ láti wọ bí mo ti múra kí àwọn náà ba lè máa múra bí mo ti múra. Nítorí wípé ó wú ni lórí, ó sì mú ni gbàyì ní àwùjọ nígbà tí a bá múra dáadáa tí a wọ aṣọ gidi pẹ̀lú ohun ọ̀ṣọ́ tí yóò bójú mu tí ó sì bá ìgbà mú pẹ̀lú.

Bẹ́ẹ̀ni, mo máa ń kọ́ nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì nítorí pé bí oju ti ń mọ́ tí ìmọ̀ ìjìnlẹ̀ sì ń tẹ̀síwájú ni àwa náà nílò láti máa kọ́ àwọn ẹ̀kọ́ sí. Oríṣiríṣi àwọn nǹkan ló sì wà lórí Íńtánẹ́ẹ̀tì tí ènìyàn lee kọ́. Ọ̀pọ̀ ìgbà náà ni mo máa ń wo Íńtánẹ́ẹ̀tì fún oríṣiríṣi àwọn nǹkan tí ó ń jáde. Nítorí pé bí ọjọ́ ti ń gorí ọjọ́ bẹ́ẹ̀ ni àwọn ènìyàn ń ṣe ìwádìí ìmọ̀ ìjìnlẹ̀ síwájú. Eléyìí ni ó sì ṣe ṣe pàtàkì fún wa láti máa tẹ̀síwájú nípa àwọn ohun tí a lè kọ́ àti àwọn nǹkan tí a lè mọ̀ sí. Nítorí pé ìmọ̀ ìjìnlẹ̀ kò dúró ní ojú kan. Eléyìí sì sokùn fa bí àwa náà bí a ti ṣèlé tẹ̀síwájú láti máa fi ẹ̀kọ́ kún ẹ̀kọ́ nípa kíkọ́ àwọn nǹkan wọ̀nyí. Lóòótọ́, ó lè máa rọrùn ṣùgbọ́n mo máa ń gbìyànjú láti ṣe bí mo bá ti fẹ́ nípa kíkọ́ àwọn nǹkan wọ̀nyí. Mo sì máa ń ya ọ̀pọ̀lọpọ̀ àyè sọ́tọ̀ níwọ̀n ìgbà tí àyè bá ti wà tí àǹfààní láti kọ́ àwọn nǹkan yìí bá si sílẹ̀. Mo máa ń kọ́ nípa bí a ti lè tún ẹ̀rọ kọ̀m̀pútà ṣe lórí Íńtánẹ́ẹ̀tì. Mo sì máa ń kọ́ bí a ti lè ṣe àmúlò àwọn sófwarẹ́ tuntun lórí kọ̀m̀pútà. Mo tún máa ń kọ́ nípa bí a ti ṣèlée wa ojútùú sí ìṣòro tí a bá ń dojúkọ nípa sóftware tuntun. Nítorí pé mo fẹ́ràn láti máa mọ̀ nípa kọ̀m̀pútà dáadáa. Nítorí ó jẹ́ irinṣẹ́ tí mo máa ń lò ní ojoojúmọ́. Ọ̀pọ̀ ìgbà ni mi, ni mi ò sì ń fẹ́ kí n ní àdojúkọ nípa ti kọ̀m̀pútà. Nítorí ìdí èyí ni mo se máa ń gbìyànjú láti fi ìmọ̀ kún ìmọ̀ nípa bí a ti ṣèlée tún ẹ̀rọ kọ̀m̀pútà ṣe. Tí, tí ẹ̀rọ kọ̀m̀pútà mi tí ó bá ti wà ní ìlera pípé, mo mọ̀ wípé yóò fún mi ní ọrẹ ọ̀fẹ́ àti àǹfààní láti ṣe iṣẹ́ tí mo bá fẹ́ láìní wàhálà àti ìdààmú kankan rárá.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe yoga dáadáa, nítorí pé ó jẹ́ eré ìdárayá tí mo nífẹ̀ẹ́ sí tí mo sì máa ń gbìyànjú láti ṣe. Lóòótọ́, ó lè gba àkókò, ṣùgbọ́n mo máa ń ṣe eléyìí ní àwọn ọjọ́ ìsinmi ìṣẹ́ tí ń ṣe ọjọ́ Satide. Yoga ṣíṣe jẹ́ nǹkan tí mo fẹ́ láti máa ṣe, nítorí pé wọ́n máa ń fún ẹsẹ̀ mi ní ìtura dáadáa tí mo sì máa ń ní àlàáfíà kíkún níbi ìbára ọwọ́ ẹ̀yìn. Ó tún jẹ́ ọ̀nà láti jẹ́ kí ẹsẹ̀ wa kí ó máa nà dáadáa, nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí a fi ń jókòó ní ọ́fíìsì. Nítorí náà ni ó ṣe ṣe pàtàkì láti máa ṣe eré ìdárayá yoga kí ó sì lè máa fún ẹsẹ̀ wa ní okun àti agbára sí i. Ọ̀pọ̀ ìgbà náà ni mo sì máa ń fi kún àwọn eré ìdárayá mi. Lóòótọ́, mo fẹ́ràn láti máa sá eré oníbùsọ̀ bí i kìlómítà méjì sí mẹ́ta, ṣùgbọ́n yoga ṣíṣe pẹ̀lú tó máa ń fún mi ní okun àti agbára sí i, nítorí pé mo jẹ́ ẹni tí ó ń jókòó ní ọ́fíìsì fún ọ̀pọ̀lọpọ̀ wákàtí láàárín ọ̀sẹ̀. Nípa ṣíṣe yoga yìí, yóò sì fún mi ní àǹfààní láti jẹ́ kí ọ̀nà ẹsẹ̀ mi dáadáa.

Mo máa ń gba ìyìn látàrí àwọn iṣẹ́ ribiribi tí mò ń ṣe ní ilé iṣẹ́ mi. Nítorí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn àṣeyọrí aláìlẹ́gbẹ́ ni mo ti ṣe nínú iṣẹ́ tí mo yàn láàyò nípa ilé iṣẹ́ tí mò ń bá ṣiṣẹ́. Ọ̀pọ̀ ìgbà ló jẹ́ wípé a máa ń ní àwọn àdojúkọ lórísìírísìí tó sì jẹ́ wípé nípa akíkanjú mi àti nípa iṣẹ́ mi ni mo fi máa ń wá ojútùú sí àwọn ìṣòro wọ̀nyí. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tilẹ̀ máa ń bi mí wípé báwo ni ó ṣe rọrùn fún mi láti máa ṣe àwọn àṣeyọrí wọ̀nyí. Ṣùgbọ́n mo jẹ́ ẹni tí ó farabalẹ̀ tí ó sì máa ń wo ṣàkún bí gbogbo nǹkan bá ti ń lọ. Mo fẹ́ràn láti máa ronú síi, síwájú nípa kùdìẹ̀kùdìẹ tí ó lè wáyé àti àwọn àdojúkọ tí ó lè wáyé. Eléyìí sì fún mi ní oore ọ̀fẹ́ àti àǹfààní láti máa fi ìmọ̀ kún ìmọ̀ àti láti máa tẹ̀síwájú nínú iṣẹ́ tí mo yàn láàyò. Bí mo bá sì ti ń ṣe àwọn ǹkan wọ̀nyí, nígbàtí àwọn àdojúkọ bá sì wà, mo ní agbára láti kaju wọn nítorí pé mo ti ṣe àwọn ìwádìí tó gbọ́ngbọ́n síwájú nípa àwọn nǹkan wọ̀nyí. Nítorí pé mo ti ní èrò rẹ̀ nínú wípé nǹkan bí eléyìí lè ṣẹ̀lẹ̀ tí mo sì ti wá ojútùú sí wọn lórí ẹ̀rọ ayélùkára. Ọ̀pọ̀ ìgbà náà ni mo ní oríṣiríṣi àwọn ìwé àkọọ́lẹ̀ nípa bí a ti ṣe lè yanjú ìṣòro ní pàjáwìrì. Eléyìí sì jẹ́ nǹkan tí ó fún mi ní ìwúrí dáadáa láti lè máa kojú àwọn ìṣòro tí mo sì ń wá ojútùú sí àwọn ìṣòro náà. Eléyìí ni ó sì jẹ́ kí àwọn ènìyàn máa gbé oríyìn fún mi tí mo sì máa ń jẹ́ bí ẹni àkọ́kọ́ ní ibi iṣẹ́ mi tí àwọn ènìyàn máa ń foríbalẹ̀ fún tí wọ́n sì máa ń kí sáárá sí nípa àwọn iṣẹ́ ribiribi tí mò ń ṣe ní ilé iṣẹ́ wa.

Bẹ́ẹ̀ni mo máa ń ṣiṣẹ́ láti ilé. Ọ̀pọ̀ ìgbà náà ló jẹ́ wípé mo máa ń kó àwọn fáìlì kọ̀ọ̀kan wá sí ilé láti wá ṣe. Nítorí pé kò sí àkókò mọ́ láti dúró pẹ́ ní ibi iṣẹ́. Ni ilé iṣẹ́ wa àwọn sikiorìtì sábà máa ń ti àwọn ọ́fíìsìsi ní aago mẹ́fà. Nítorí náà iṣẹ́ tí mo bá ti ṣe títí di aago mẹ́fà mo máa ń kó àwọn fáìlì tó kù wá sí ilé láti wá parí iṣẹ́ wọn. Lóòótọ́ aago mẹ́rin ni iṣẹ́ wa máa ń parí ní ọ́fíìsì ṣùgbọ́n bí ó bá ti di ọjọ́ tí iṣẹ́ bá pọ̀ tí a kò tètè parí, mo máa ń gbìyànjú láti dúró di agogo mẹ́fà. Bí mo bá sì ríi wípé àwọn iṣẹ́ yìí kò parí mo máa ń kó àwọn fáìlì iṣẹ́ náà wá sí ilé. Lóòótọ́ àwọn ilé iṣẹ́ wa máa ń san owó àfikún wákàtí eleyìí sì wú mi lórí jọjọ láti máa ṣe àwọn iṣẹ́ yìí. Nítorí náà ọ̀pọ̀ àwọn iṣẹ́ ni mo máa ń gbìyànjú láti wá parí ní ilé.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìmúdójúìwọ̀n software mi. Nítorí pé ó jẹ́ ẹ̀rọ ìjà tí mo máa ń lò ní gbogbo ìgbà. Mo sì mọ̀ wípé bí software mi tó bá ṣiṣẹ́ dáadáa tí mo sì ṣe ìmúdójúìwọ̀n rẹ̀, mo máa lè fi ọkàn balẹ̀ ṣe gbogbo àwọn iṣẹ́ tí mò ń ṣe lórí ẹ̀rọ kọ̀m̀pútà mi. Ọ̀pọ̀ ìgbà ló sì jẹ́ wípé mo máa ń kọ́ lórí Íńtánẹ́ẹ̀tì nípa bí a ti lè ṣe ìmúdójúìwọ̀n software sí dáadáa. Nítorí pé ó jẹ́ ara ònà láti lè jẹ́ kí iṣẹ́ wa kí ó, kí ó jafáfá kí ó sì lè tẹ̀síwájú dáadáa. Ọ̀pọ̀ àwọn software oríṣiríṣi tí ó sì wà náà ló jẹ́ wípé mo máa ń fẹ́ láti kọ́ ẹ̀kọ́ síwájú síi nípa wọn. Kí n lè mọ eléyìí tí ó dára jù tí mo sì lè máa lò ní gbogbo ìgbà tí mo bá ti ń ṣiṣẹ́ lórí kọ̀m̀pútà mi.

Bẹ́ẹ̀ni o, ó jẹ́ ọ̀kan lára nǹkan tí mo fẹ́ràn jù dáadáa. Mo fẹ́ràn láti máa lọ sí ilé ìsẹ̀mbáyé. Ó sì jẹ́ àwọn ara ìrìnàjò ìgbafẹ́ tí mo fẹ́ràn láti máa rìn dáadáa. Nítorí pé àwọn ìlú alámúlègbè mi jẹ́ àwọn ìlú ìsẹ̀mbáyé tí ó sì jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ohun ìsẹ̀mbáyé ni ó pọ̀ níbẹ̀ dáadáa. Ìlú kan tilẹ̀ wà tó jẹ́ wípé ọdún Ọ̀ṣun ni wọ́n máa ń ṣe, tí ó sì jẹ́ wípé oríṣiríṣi àwọn ibi tí wọ́n kó àwọn ìsẹ̀mbáyé wọn sí, mo máa ń fẹ́ láti ṣe àbẹ̀wò sí àwọn ilé náà kó tó di wípé àwọn ọdún Ọ̀ṣun yìí yóò bẹ̀rẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ oríṣiríṣi àwọn nǹkan mèremère ni ó sì wà ní inú ilé yìí tí ó jẹ́ wípé àwọn nǹkan tó ti lé ní bí ìrìnwó ọdún sì wà nínú àwọn ilé yìí tí ó sì máa ń jẹ́ ìwúrí fún mi láti mọ̀ nípa àwọn nǹkan tí ó ti ṣẹlẹ̀ ní ayé ọjọ́un. Ọ̀pọ̀ ìgbà mìíràn náà sì tún wà pẹ̀lú tó jẹ́ wípé mo máa ń fẹ́ láti ní àwọn àkọ́lé oríṣiríṣi àwọn ẹ̀kọ́ tí mo ti kọ́ nípa lílọ sí àwọn ilé ìsẹ̀mbáyé yìí. Nítorí ilé yìí yóò lè jẹ́ àwọn ohun ìwúrí ní ọjọ́ iwájú láti lè ṣàlàyé fún àwọn ọmọ mi. Nítorí pé bí àwọn àkọ́lé yìí bá wà, yóò lè ṣe ànfààní fún àwọn náà ní ọjọ́ iwájú. Lílọ sí ilé ìsẹ̀mbáyé jẹ́ ara àwọn ọ̀nà láti ní ìmọ̀ lórí àwọn ohun tí ó ṣẹlẹ̀ ní àwọn ayé ọjọ́un. Nítorí pé oríṣiríṣi àwọn àṣà àti nǹkan ìsẹ̀mbáyé ni ó sọdọ̀ sí ilẹ̀ Yorùbá. Ó sì jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn òyìnbó aláwọ̀ funfun, pàápàá pẹ̀lú, fẹ́ràn láti máa wá wo àwọn nǹkan àṣà ìsẹ̀mbáyé. Nítorí náà ni ó sì jẹ́ nǹkan tí mo nífẹ̀ẹ́ sí dáadáa tí ó sì máa ń fún mi ní ìbàlẹ̀ ọkàn, tí ó sì máa ń fún mi ní ìdùnnú pẹ̀lú wípé bí mi ò tí wà ní ìgbà tí àwọn nǹkan ìsẹ̀mbáyé yìí ṣẹlẹ̀, ṣùgbọ́n mo ní ọrẹ ọ̀fẹ́ àti àǹfààní láti rí ọ̀pọ̀lọpọ̀ wọn àti láti gbọ́ àlàyé kíkún nípa bí ó ti ṣe ṣẹlẹ̀ ní ayé ọjọ́un.

Ọ̀nà tí mo máa ń gbà dahun fóònù níbi iṣẹ́ ni wípẹ́, mo máa ń kọ́kọ́ ríi dájú wípẹ́ kọ́ọ̀lù tí mo fẹ́ dahun rẹ̀ jẹ́ kọ́ọ̀lù tí ó ṣe pàtàkì. Ìdínà sì ni yìí tí mo fi máa gbé kọ́ọ̀lù náà. Mo máa ríi dájú wípé mo lo earphone tàbí earpod láti fi gbọ́ kọ́ọ̀lù náà. Nítorí pé o ṣe pàtàkì láti wà ní ìpamọ́ nígbà tí a bá ń ríṣífú kọ́ọ̀lù ní ẹnu iṣẹ́. Kó má bàá jẹ́ wípẹ́ eléyìí tí yóò fi wá sínú ewu àti wípẹ́ kó má jẹ́ wípẹ́ àwọn kọ́ọ̀lù tí yóò gba ọkàn ènìyàn tí ènìyàn lè fi ṣe nǹkan tí kò yẹ kó ṣe nígbà tí ènìyàn bá ń ṣiṣẹ́ lọ́wọ́. Ó sì gbọ́dọ̀ jẹ́ kọ́ọ̀lù tí ó jẹ́ ní ìṣẹ́jú tí kò pọ̀ rárá bí ìṣẹ́jú méjì sí bí ìṣẹ́jú mẹ́ta. Ọ̀nà yìí ni ó dára jù láti máa gbé fóònù ní ibi iṣẹ́.

Bẹ́ẹ̀ni, mo máa ń kọ̀wé pẹ̀lú ọwọ́ dáadáa. Ọ̀pọ̀lọpọ̀ àwọn file ni mo máa ń gbíyànjú láti kọ̀rọ̀ sílẹ̀ tí mo sì máa ń kọ wọ́n sí ibi ìpamọ́. Oríṣìíríṣìí àwọn ǹkan náà ni mo sì máa ń fi ọwọ́ kọ. Gẹ́gẹ́ bíi alùṣírò owó ní ilé iṣẹ́ wa, mo máa ń kọ oríṣìíríṣìí àwọn ìṣirò owó sínú àwọn ìwé tí ó yẹ. Ọ̀pọ̀ ìgbà náà ni mo sì máa ń kọ àwọn ìwé lọ́lọ́kan ò jọ̀kan nípa àbájáde àwọn ìṣírò owó bí a ti ná owó wọlé àti bí a ti ná owó jáde. Ọ̀pọ̀lọpọ̀ àwọn eléyìí ni mo sì máa ń kọ sílẹ̀ dáadáa. Ọ̀pọ̀ ìgbà mìíràn náà ni mo máa ń kọ àwọn bí ọjà ti ṣe wọlé àti bí ọjà ti ṣe jáde. Gbogbo rẹ̀ náà ni ó wà ní kíkọ sílẹ̀ pẹ̀lú àwọn oríṣìíríṣìí àwọn nǹkan mìíràn náà tún wà pẹ̀lú bíi jíjábọ̀ọ àwọn, àwọn ẹ̀rù tí ó wọlé láti ilẹ̀ òkèèrè. Gbogbo eléyìí ni ó wà ní kíkọ sílẹ̀. Pátápátá, gbogbo ọ̀nà tí ó sì rọrùn láti fi ṣe àmójútó àwọn ọjà tí a ń tà ní ilé iṣẹ́ wa náà ni mo ríi wí pé mo máa ń kọ́ wọ́n sílẹ̀. Nítorí náà, mo máa ń kọ ìwé dáadáa, mo sì máa ń kọ ìwé ní gbogbo ọjọ́ ní ibi iṣẹ́.

Agogo márùn-ún òwúrọ̀ ìdájí ni mo ṣe ètò jíjì mi. Mo máa ń gbìyànjú láti jí ni agogo márùn-ún lẹ́yìn tí mo bá ti ṣẹ́ẹ̀tì àláàmù mi lórí fóònù. Bí mo bá sì ti jí ni ago márùn-ún, mo máa kọ́kọ́ lọ gbàdúrà lórí ibùsùn mi. Lẹ́yìn èyí, mo máa ṣe eré ìdárayá ránpẹ́. Lẹ́yìn èyí, mo máa lọ wẹ̀. Ọ̀pọ̀ ìgbà míràn ló jẹ́ wípé mo lè dáná oúnjẹ kó tó di wípé mo máa wẹ̀, ṣùgbọ́n mo máa gbìyànjú láti wẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Lẹ́yìn tí mo bá wẹ̀ tán, mo máa ń ṣe tíì tàbí kọfí láti kọ́kọ́ mú ìyẹn náà. Lẹ́yìn náà mo máa dáná oúnjẹ tí mo máa jẹ ní ibi iṣẹ́. Ọ̀pọ̀ ìgbà ló jẹ́ wípé mi ò kí ń ráyè jẹun ní ibi iṣẹ́. Tí ó jẹ́ wípé ìṣe máa ń gba gbogbo àkókò mi lẹ́nu iṣẹ́. Ṣùgbọ́n lẹ́yìn tí mo bá ti ní ààyè ní ibi iṣẹ́ ní àkókò ìsinmi, mo máa ń jẹun. Ṣùgbọ́n ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ló jẹ́ wípé gbogbo àkókò ìsinmi ni mo fi máa ń ṣe àwọn iṣẹ́ ọlọ́kan ó jò kan nítorí pé àwọn iṣẹ́ pọ̀ ní orí tábìlì mi ní gbogbo ìgbà. Àti ọ̀sán àti àárọ̀ ni iṣẹ́ máa ń wà ní orí tábìlì mi. Ọ̀pọ̀lọpọ̀ àwọn fáìlì pẹ̀lú ni mo sì máa ń ṣiṣẹ́ lè lórí. Mo máa ń jí ní agogo márùn-ún ìdájí, mo sì máa ń dé ibi iṣẹ́ ní agogo mẹ́jọ. Mo sì máa ń kúrò ní ibi iṣẹ́ ní agogo mẹ́fà ní ojoojúmọ́ ní àwọn ọ̀sẹ̀ ọjọ́ iṣẹ́.

Mi ò fẹ́ràn láti máa ra oúnjẹ ní òpópónà, nítorí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn oúnjẹ tí wọ́n ń tà ní àwọn òpópónà ni wọ́n ṣe ní ọ̀nà tí kò bá òfin mu. Ọ̀pọ̀lọpọ̀ wọn ní ó jẹ́ wípé ibi tí wọ́n ti n sè wọ́n ni ó kún fún ẹ̀gbin àti ìdòtí tí eléyìí sì léwu fún àgó ara wa. Nítorí náà ni mo ṣe máa ń gbìyànjú láti se oúnjẹ mi ní òwúrọ̀ kùtùkùtù bí mo bá ti jí tí mò ń múra ibi iṣẹ́. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ló ti jẹ àwọn oúnjẹ òpópónà yìí tí wọ́n ti ní oríṣiríṣi àwọn àìsàn àti ààrùn mìíràn lára nípa wí pé àwọn oúnjẹ náà wọ́n jẹ́ oúnjẹ tí kò kún ojú òṣùwọ̀n tó nípa ti ìlera ara wa. Oríṣiríṣi àwọn èròjà tí wọ́n fi ń ṣe àwọn oúnjẹ yìí ni wọ́n jẹ́ èròjà tí kò jẹ ojúlówó. Ọ̀pọ̀lọpọ̀ wọn nígbà tí wọ́n bá ṣe lọ ra àwọn èròjà láti ṣe àwọn oúnjẹ yìí tàbí láti ṣe ọbẹ̀ fún àwọn oúnjẹ tí wọ́n fẹ́ tà, ọ̀pọ̀lọpọ̀ wọn ni wọ́n máa ń ra àwọn èlò ọbẹ̀ tó jẹ́ wí pé kì ń ṣe gidi, tó jẹ́ wí pé àwọn tí kò dára rárá ni wọ́n máa ń rà. Nítorí náà ni mo ṣe máa ń dáná oúnjẹ kúrò nílé tí mi ò sì ń fìgbà kankan ra oúnjẹ ní òpópónà. Lóòótọ́, mo lè ra oúnjẹ, ṣùgbọ́n bí mo bá fẹ́ ra oúnjẹ, mo máa ríi wí pé mo lọ sí ilé ìta oúnjẹ níbi tí mo máa ti rí àyíká wọn wí pé àyíká wọn dára, ó ní ìmọ́tótó, ó sì rẹwà. Tó jẹ́ wí pé tí ènìyàn bá jẹ oúnjẹ ní ilé oúnjẹ yìí, ènìyàn yóò ríi wí pé kò ní sí ewu tàbí àìsàn kankan tí ó lè tẹ̀yìn oúnjẹ jíjẹ yẹn jáde.

Àwọn àdojúkọ tí ó wà ní ibi iṣẹ́ mi ni wípé a ní ìdojúkọ òṣìṣẹ́ tí kò tó rárá. A nílò láti gba àwọn òṣìṣẹ́ dáadáa nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ayé ló ṣòfò tí a sì ń wá àwọn ènìyàn fún láti di ibi tí ayé wà yìí. Lóótọ́, ilé iṣẹ́ wa jẹ́ ilé iṣẹ́ tí ó tóbi ṣùgbọ́n àwọn irúfẹ́ àwọn ènìyàn tí ilé iṣẹ́ wa tí wọ́n fẹ́ gbà ni wípé àwọn tí múṣemúṣé wọn dá múṣémúṣe, tí wọ́n si ṣe ṣetán láti ṣiṣẹ́ takuntakun. Ọ̀pọ̀ àwọn ọ̀dọ́ ní òde òní ni wọ́n jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ wọ́n ò ṣetán láti ṣiṣẹ́. Ẹlòmíràn tilẹ̀ fẹ́ owó ju wípé kó ṣiṣẹ́ lọ. Àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn wọn kò sì fẹ́ ṣiṣẹ́ ọ́fíìsì mọ́. Ọ̀pọ̀ àwọn ènìyàn ni wọ́n fẹ́ máa ṣiṣẹ́ ní inú ilé wọn tàbí ṣiṣẹ́ lórí Íńtánẹ́ẹ̀tì tàbí kí wọ́n jẹ́ ọ̀gá ara wọn. Ìdí nìyí tí ọ̀pọ̀lọpọ̀ aayé fi ṣòfò níbi iṣẹ́ mi. Èyí sì ń jẹ́ àdojúkọ tí ó lágbára tó jẹ́ wípé a fi ń ṣiṣẹ́ kọjá iye wákàtí iṣẹ́ lójoojúmọ́. Èyí sì ń dá omi tútù sí mi lọ́kàn àti ìrẹ̀wẹ̀sì pẹ̀lú nítorí wipé ojoojúmọ́ ni mo fi ń ṣiṣẹ́ kọjá iye wákàtí iṣẹ́.

Bẹ́ẹ̀ni, mo mọ̀ bí a ti ń ya àwòrán dáadáa. Ọ̀pọ̀ ìgbà náà ni mo máa ń bá àwọn ọ̀rẹ́ mi lọ sí ibi iṣẹ́ wọn. Nítorí wọ́n jẹ́ ẹni tí ó ń ya àwòrán ilé, wọ́n sì máa ń fi àwọn ìdí bí wọ́n tí ń ya àwòrán yìí, wọ́n máa ń fi hàn mí dáadáa. Lóòótọ́, mo jẹ́ ẹni tí ó kọ́ nípa ìṣirò owó, ṣùgbọ́n mo ní àwọn ọ̀rẹ́ tí wọ́n jẹ́ ẹni tí ó ń ya àwòrán dáadáa. Ọ̀pọ̀ ìgbà náà ni mo máa ń wo bí wọ́n tí ń ya àwòrán, bí wọ́n tí ń wọn lẹ́ǹtì rẹ̀ àti bí wọ́n tí ń wọn brẹ́tì rẹ̀ pẹ̀lú. Gbogbo ìgbà náà ni mo sì máa ń gbìyànjú láti bá wọn wo iṣẹ́ wọn ní ọ̀pọ̀ ìgbà. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà mìíràn ló sì jẹ́ wípé bí wọ́n bá ní ìṣe kan tí ó nira láti ṣe, wọ́n máa ń pè mí láti bá wọn lọ tí a ó sì jọ́ ṣe iṣẹ́ náà. Èyí ló sì fún mi ní oore ọ̀fẹ́ àti àǹfààní láti fojú sí bí wọ́n tí ń ya àwòrán tí mo sì mọ àwòrán náà yá dáadáa. Ṣùgbọ́n àwòrán tí mo mọ̀, òun náà ni ti àwòrán ilé kì í ṣe nípa ti àwòrán ǹkan mìíràn.

Bẹ́ẹ̀ ni, mo ti bèrè ìrànlọ́wọ́ láti ọ̀dọ̀ olùṣètò ẹ̀rọ ri. Ni ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni mo sì máa ń bèrè fún ìrànlọ́wọ́ yìí, nítorí pé ọ̀pọ̀ ìgbà ni mò ń ní àdojúkọ lórí ẹ̀rọ ayárabíàṣá tí mò ń fi ń ṣiṣẹ́ ní ilé iṣẹ́. Lóòótọ́, mo máa ń pààrọ̀ ẹ̀rọ ayárabíàṣá mi ní ọdún kọ̀ọ̀kan, ṣùgbọ́n nítorí pé bí ìmọ̀ ìjìnlẹ̀ ti ń tẹ̀síwájú, tí ìwádìí sì ń tẹ̀síwájú ní ojoojúmọ́, oríṣiríṣi àwọn sófútúwẹ́ ni ó wà tí wọ́n sì fi ń upgrade àwọn ẹ̀rọ ayárabíàṣá yìí. Eléyìí ló sì sokùnfà bí mo ti máa ń bèrè ìrànlọ́wọ́ lọ́wọ́ àwọn olùṣètò ẹ̀rọ ìrànlọ́wọ́ nípa software fún ẹ̀rọ ayárabíàṣá. Ọ̀pọ̀ ìgbà mìíràn náà ni a máa ń ṣe fídíò call láti fi ṣe àlàyé ọ̀nà tí mo lè gbà ri ojútùú sí ìṣòro tí mò ń kojú nípa ẹ̀rọ ayárabíàṣá náà. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà náà ni wọ́n sì máa ń wá láti wá ṣẹ ní ìdojúkojú. Nítorí náà ó ṣe pàtàkì láti máa fi ìmọ̀ kún ìmọ̀. Lóòótọ́, bí ìmọ̀ tilẹ̀ ṣe pọ̀ tó tàbí tí ènìyàn le ní ìmọ̀ ìjìnlẹ̀ tó, àwọn ohun kan kan yóò wà tí yóò jẹ́ wí pé ènìyàn kò ní lè mọ̀ tán. Eléyìí ló sì fà átí mò fi máa ń bèrè ìrànlọ́wọ́ láti ọ̀dọ̀ àwọn olùṣèranlọ́wọ́ ẹ̀rọ.

Bẹ́ẹ̀ni mo máa ń fi àwọn fáìlì mi pamọ́ sórí cloud. Nítorí pé ó máa ń jẹ́ kí fáìlì mi wà ní ipò tí ó dára tí ó sì wà ní ipò tí ó wà ní ìpamọ́ dáadáa. Fífi àwọn fáìlì pamọ́ sórí cloud máa ń fún mi ní ìfarabalẹ̀. Ó sì máa ń fún mi ní ìfọ̀kànbalẹ̀. Nítorí pé mo mọ̀ wípé gbogbo fáìlì tí mo bá fi pamọ́ sí orí cloud yìí gbogbo wọn ni ó wà ní ìpamọ́ tí wọ́n sì wà ní ipò tó dára. Ọ̀pọ̀lọpọ̀ àwọn oríṣìíríṣìí ni mo sì ṣe ìsọ̀rí àwọn fáìlì yìí sí. Àwọn fáìlì tí ó jẹ́ mọ́ tí iṣẹ́, àwọn fáìlì tí ó jẹ́ mọ́ ti owó àti àwọn fáìlì tí ó jẹ́ mọ́ ti okoòwò. Oríṣìíríṣìí wọn ni mo pín wọn sí ìsọ̀rí ìsọ̀rí sínú fáìlì kọ̀ọ̀kan tí gbogbo wọn sì wà lórí cloud. Pàápàá mo máa ń, mo máa ń fi àwọn fáìlì yìí pamọ́ sí orí ẹ̀rọ ayára bí àṣá. Mo sì tún máa ń ṣe sórí fóònù mi náà pẹ̀lú. Nítorí mo mọ̀ wípé bí ẹ̀rọ ayára bí àṣá bá ní kudiẹ̀kudiẹ̀ tí ó sì ní àwọn àkúde orí fóònù yó ràn mí lọ́wọ́ láti wá àwọn fáìlì wọ̀nyí jáde níwọ̀n ìgbà tó jẹ́ wípé gbogbo wọn ló ní ìsọ̀rí ìsọ̀rí tí mo pín gbogbo wọn sí lórí cloud.